Ibo ni o máa ń ra ǹkan? Ah, mo máa ń ra ǹkan ní ọjà tóbá ṣe pé ouǹ tí mo fẹ́ rà ó pọ̀, àmo ǹ tí mo bá fẹ́ rà tí ó bá pọ̀, ẹgbẹ́ẹlé, ṣọ́ọ̀bù ẹgbẹ́ẹlé ni mo ti máa ń rà tó jẹ́ pé mo máa rà máṣi padà torí pé kíni tí ń bá ní kí n lọ ọjà, owó ouǹ tí mo fẹ́ rà gan kò tó owó mọ́tò tí màá nà.

Kí ni àwon èrò re fún isé ọjọ́ iwájú? Awon èrò mi fún isé ọjọ́ iwájú nipé kín se àwon kọ́ọ̀sì tó wúlò tó jẹ́ pé yóò sọ mí di èèyàn gíga. Kí n si bẹ́ẹ̀, Ọlọ́run kó jókòó. Easy, lóòótọ́ ná wọ́n wúlò púpọ̀ àmọ́ kò sí owó tí máa fi se wón nísìnyí. Torí rẹ ni èmi náà ò sì tí bẹ̀rẹ̀ àwon gbogbo kọ́ọ̀sì yìí. Àmọ́ ìgbà tí nbá r'owó gbogbo e màá ṣe.

Ṣe o fẹ́ràn, rí, ṣe o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àìpàdé lórí fóònù jẹ́ ǹkan kan tó wúlò torí pé ó ní à ń lò ní ìsìn táa fi bá ara sọ̀rọ̀. Kò ní dì ká gun ọkọ̀ fún á mọ ẹ́ rí ìsẹmi ara wa ká. Ó ṣe pàtàkì púpọ̀ kàsí rí à ǹkan tí a bá ṣe ká di ṣe.